Bí mo ṣe máa ń rántí àwọn adehun mi rè, tí èmi àti èèyàn bá tí jọ ládéhùn pé ibi báì lá ń lọ ní ọ̀la o, pé ago méjìlá la máa dé ibi tá ń lọ. Tí bá ti wá dé ilé lálẹ́, màá sọ fún àwọn ta jọ ń gbé lé, ta jọ ń subí kan ná, àwọn ẹ̀gbọ́n mi pé, à! Mò ń lọ ibi, mò ń lọ ibìkan ní àárọ̀ ọ̀la, ọ̀sán ọ̀la ní ago méjìlá pé kàn rán mi létí. Nítorí tí bá gbàgbé, tí wọ́n bá ti wá dí ọ̀la ẹ, ìgbà mìíràn tí bá gbàgbé, wọ́n máa rán mi létí. Mo máa rántí àwọn.

Bẹ́ẹ̀ ni mo máa ń fi ipara sí ara. Bẹ́ẹ̀ ni mo máa ń fi ipara sí ara, tí nbá tì wẹ̀ tán láàárọ̀, máa fi ipara, máa fi para, ẹmo de ma fún nnkan tó ń pé ni perfume. Maá fi sára kin le máa ta sánsán ní àwùjọ àwọn ènìyàn. Nítorí pé tí o bá fi ipara sára, gbogbo ara e máa funfun lẹ́yìn tí o bá.

Mi, mi ò lè ka iye ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Àmọ́ bí àwọn èyàn bá ṣe pèsè lórí fóònù mi ni mo ṣe máa ń gbe, tí mo ṣe máa ń lo. But táwọn èyàn bá tẹ́ pé ọ fẹ́ ra'jà, ọ fẹ́ bá mi ra'jà lórí fóònù mi nítorí mo wà lórí íńtánẹ́ẹ̀tì tí mo ti ń kó àwọn ọjà tí mo tà sí. Táwọn èyàn bá, táwọn oníbàárà bá fẹ́ ra ọjà látọrí fóònù mi, màá gbé fóònù mi, màá tẹ̀. Àmọ́ mi ò mọ iye ìgbà tí mo ń lo fóònù mi lójúmọ́.